Ṣé o ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá. Nígbà tí mo bá ní àìsàn kan tàbí ori fífo, mo máa lọ sí ilé ìdárayá torí mo ti ní ìforúkọ̀sílẹ̀ níbẹ̀

Báwo ni o ṣe máà ń jí ní òwúrọ̀? Mo máà ń jí ní orí ibi tí mo ti máa ń sùn, bẹ́ẹ̀ ni mo sì máa ń dìde láti lọ fọ oju mi àti ẹnu mi.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń tọ́jú èékánná mi nígbà tí mo máa ń gé ní ò nígbà tó bá ti wú, mo so yàrá nǹkan tí a fi ń gé èékánná. Mo ní títè mi eyi tí mò ń dá lò fúnra mì.

Ṣé o má n ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo ma n ṣe ìsọdọ̀tun ọkàn ní òwúrọ̀ tí mo bá ti ń jáde lọ ni mo má a n ṣe bá ti n lọ sí ibi ìle ẹ̀kọ́.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni ojú mi dára nítorí pé mo máa ń tọ́jú ẹ́ gídigán ni. Ó jẹ́ ohun pàtàkì fún mi láti tọ́jú, torí náà mo se máa ra àwọn ohun èlò tó dára láti fi tún ojú mi ṣe.

Igbó náà jẹ́jẹ́ ẹrú wo ni ò fẹ́ràn nínú yàrá rẹ̀? Igbó náà jẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi, òun ni ẹrọ tí máa ń fẹ́ atẹ́gùn, òun ni mò ń fẹ́ràn jù.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí àpò mi tí mo bá ti fẹ́ jáde tàbí kí n fi sílẹ̀ lọ́dọ̀ ẹni tí a jọ ń gbé láti bá mi tọ́jú títí di ìgbà tí màá fi dé.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérù fún ìlera? Bẹ́ẹ̀ni, àwọn oúnjẹ tó lérù fún ìlera ni mo máa ń jẹ ní ọ̀pọ̀ ìgbà.

Ṣé o wo gíláàsì? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì tí mo bá fẹ́ jáde lọ sí ilé ìwé tàbí tí mo bá fẹ́ jáde fún àríyá, mo máa ń wọ gíláàsì.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù jẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan. Mo nífẹ̀ẹ́ láti máa wò ó, mo sì nífẹ̀ẹ́ láti máa ṣe é ní ìṣe.

Yàrá wo nínú ilé rẹ̀ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù ni yàrá ibùsùn mi, torí mo nífẹ̀ẹ́ láti máa sùn, òhun ni mo fẹ́ràn jù.

Àkókò mélòó ni o má ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní ago mẹ́fà sí ago méje lójojúmọ́, ago mẹ́fà sí ago méje mo máa ń jẹ oúnjẹ alẹ́.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórira sí, ah, ẹ, oúnjẹ tó jẹ́ pé òun tí àwọn èdè gẹ̀ẹ́sì mọ̀ sí peanut. Mo ní àìsàn ìkórira síi.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Ìgbà tí mo máa ń jẹ́ kí fóònù mi gbóná, mi ò kí ń jẹ́ kó gbóná torí pé ó jẹ́ o je ohun elò fún mi.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi gẹ́gẹ́ bí ẹ̀rọ ayárabíàṣá.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. O jẹ́ ǹkan tí mo ti mọ̀ ọ́n gùn láti kékeré. Mo mọ̀ ọ́n gùn dáradára.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo lọ sí ọjà lónìí. Mo dé ọjà lónìí láti ra nkan kan tí mo fi dáná. Mo lọ sí ọjà lónìí.

Ṣé o wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́? Béẹ̀ni, mo màá wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo sì ka ìwé kan lónìí pẹ̀lú. Mo jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga. Ó pọn dandan láti ka ìwé.

Ṣe o mọ bi a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bi a ti ń wẹ̀. Èyí ò jẹ́ ohun tí mo máa ń ṣe lójoojúmọ́. Bẹ́ẹ̀ni, mo mọ bi a ti ń wẹ̀.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Rárá, mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Iṣẹ́ tí mo fẹ́ràn jùlọ, ó jẹ́ iṣẹ́ tí mo máa ń wà ní inú ilé láti máa ṣe àwọn nǹkan tí ó wúlò fún gbogbo ará ayé.

Ṣe eti rẹ dara? Bẹ́ẹ̀ni, eti mi dára púpọ̀ nítorí mo fi máa ń gbọ́ ran. Bẹ́ẹ̀ ni, ó dára púpọ̀.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ jẹ́ kíkọ́ láti máa ṣe àwọn kankan lórí ẹ̀rọ ayélujára, láti máa ṣiṣẹ́ lórí ayélujára.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, ó jẹ́ ọjọ́ ọjọ́ Ajé, bẹ́ẹ̀ni, to ri ójo ọjọ́ Ajé.

Nígbà wo ni o má a ń gé irun rẹ? Mo máa ń gé irun mi ní ìgbà tí mo bá ti rí pé o ti kún tàbí lọ́sẹ̀ méjìméjì ni mo máa ń gé irun mi.

Báwo ni o ṣe máa n bá àwọn oníbàárà sọ̀rọ̀? Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ní ọ̀nà tó da àti ọ̀nà ìbáṣepọ̀ bí ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni, mo se máa ń bá wọn sọ̀rọ̀.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Èmi gẹ́gẹ́ bí ẹni kan mo fẹ́ran ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ nítorí ó jẹ́ ìgbà tó je pé ìdákẹ́kọ̀ró ti máa n wà káàkiri.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń rìn ní àlàáfíà torí mi ò fẹ́ ohun tó máa ń fa ìjà. Mo jẹ́ eni tó máa ń lọ ní àlàáfíà, tó máa ń rìn ní àlàáfíà.

Báwo ni o ṣe máà ń tọrọ àforíjìn? Mo máà ń tọrọ àforíjìn lọ́dọ̀ àwọn ènìyàn nípa, tí bá wọ́n sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni mo ṣe máà ń tọrọ àforíjìn.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn tea. Ṣùgbọ́n o gbọ́dọ̀ jẹ tea èyí to jẹ́ mílìkì tó dára tí kì í ṣe mílìkì tí kò da.

Kí ni àwọn ǹnkan tó wà nínú àpò owó rẹ? Nnkan tó wà nínú àpò owó mi jẹ́ owó àti káàdì ìdánimọ̀.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ nítorí ó máa wúlò lọ́jọ́ ọ̀la. Ó sì ni bí mo ṣe ń tọ́jú ẹ láti jẹ́ kí ó wà ní ibi tí ó dá.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Rárá mi ò kí ń wọ ìbọwọ́. Mi ò kí ń wọ.

Nígbà wo ni o máa ń ṣe ìmótótó ilé rẹ? Mo maa n se imototo ile mi ni oseose ni ojo jimo abi satide.

Ṣé o ní oko? Rárá mi ò ní oko ti tè mi. Mi ò ní oko.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ya àwòrán. Má ya fún àwọn èèyàn mi.

Ṣé o máa ń mu ògùn lójoojúmọ́? Rárá mi ò kí ń mu ògùn lójoojúmọ́, nígbà tara mi ò bá yá nìkan mó máa ń mu ògùn.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Bí tábìlì iṣẹ́ mi ṣe rí? Ó rí dáadáa ni.

Ṣé WiFi rẹ yára tó bẹ́ẹ̀ni, ò yára, ní ọ̀pọ̀ ìgbà.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo rẹ̀ fún ọjọ́ kan rí.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń gẹ́ lólè ní toba to àsìkò. To ba ti kun, mo máa ń gẹ́ lólè.

Nígbà wo ni o má a ra epo fún ọkọ̀ rẹ?

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe?

Ṣé ò fẹ́ràn jíjò? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jíjò.

Irú fóònù alágbèká wo ni ó ń lò?

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́?

Báwo ni o se máa n kọjú ìdènà ọkọ̀?

Ṣé o máa wọ ìbòrun?

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù?

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́?

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárayá láti jẹ́ kí agọ ara mi dára àti láti jẹ́ kí ara mi jí pépé sì.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo máa ń jẹ èso.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun?

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan?

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan?

Kíni o máa n ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan?

Kí ni o máa ń fún o ní ìtara ní ibi iṣẹ́?

Bawo ni o se maa n ranti àwon adehun rẹ.

Ṣé o ní kíláàsì ohùn?

Kí ni ìgbádùn rẹ?

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà?

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sùn?

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe?

Irú ẹ̀bùn wo ni ó fẹ́ràn fún àwọn ènìyàn?

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe?

Ṣé o máa ń de ní àkókò?

Báwoni o máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ?

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù?

Se o ma itumo oruko re?

Kí ni o máa ń wo nígbà tí o bá lọ sùn?

Oúnjẹ wọ̀ ni ò mọ̀ bí a ti ń ṣe dáadáa.

Ṣe o ni irora nigbati o ba sọrọ niwaju awọn eniyan?

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò?

Ṣé o máa tẹ̀lé òfin yàrá oko?

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí?

Nígbà wo ni ó kẹ́yìn lọ wo ẹyin?

Ṣé o ti lé ẹnìkan kúrò ní ise ri?

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀?